Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ṣe ń pa ẹja, kì í ṣe gẹ́gẹ́ bí amọ̀já tó ń lọ sí òkun jìnnà, ṣùgbọ́n mo mọ ìlànà rẹ̀ dáadáa. Mo mọ pé pẹja bẹ̀rẹ̀ pẹ̀lú ìmúásílẹ̀, yíyan ọ̀pá pẹja tó da, kòkòrò òkun àti betí bí kòkòrò, ẹran kékeré tàbí àkàrà dá lórí irú ẹja tí a fẹ́ mú, ibi tó ṣe pàtàkì, adágún, odò tàbí etíkun, gbogbo wọn ní àkókò àti ọ̀nà ti ẹ̀. Nígbà tí mo bá fẹ́ pẹja, mo máa ń jókòó sínú omi pẹ̀lú ìfarabalẹ̀ kì í ṣe pẹ̀lú ìkánjú. Mo mọ̀ pé sùúrù ni ọ̀kan pàtàkì jùlọ nínú pẹja. Nígbà tí ẹja bá fà òkun, mo máa ń fà á ṣálẹ̀ kẹ́sẹ̀ ṣùgbọ́n kì í ṣe lágbára jù kí kòkòrò má bá a ya. Mo tún mọ̀ pé àkókò ọjọ́ ṣe pàtàkì, òwúrọ̀ kùtùkùtù àti ọ̀lẹ ni ẹja máa ń jẹun púpọ̀. Ojú ọjọ́, ìtẹ̀sí omi àti ìdákẹ́jẹ́, ibi náà tún kan bí pẹja ṣe máa ń rí ní kókó. Mo mọ ìráǹṣí pẹja àti bí a ṣe ń lò wọ́n, mo mọ ìtẹ̀sí omi àti àkókò tó da, mo mọ̀ pé sùúrù àti ìfarabalẹ̀ ni bó ti ní. Mo mọ bí a ṣe ń fa ẹja láì bá òkun jẹ́. Pẹja kì í ṣe jẹ́jẹ́ ẹja nìkan, ó jẹ́ ìsinmi, ìfarabalẹ̀ àti ìbáṣepọ̀ pẹ̀lú àyíká. Dá jú ẹ bí a ṣe lè bẹ̀rẹ̀ pẹja gẹ́gẹ́ bí alákọkọ bẹrẹ̀, iyen irinṣẹ́ ẹ tó rọrùn, ọ̀pá ẹja kékeré tàbí alábọ́dé, òkun pẹja tó lágbára díẹ̀, kòkòrò tó ké é, betí kòkòrò láì ilé, àkàrà, àgbàdo tàbí ẹran kékeré. Mú ibi tó da, odò, adágún tàbí adágún omi tí kò jìn púpọ̀, yan ibi tí omi rìn díẹ̀ kì í ṣe ibi tí ó dákẹ́ pátápátá. Àkókò tó dára jùlọ, òwúrọ̀ kùtùkùtù, ìrọ̀lẹ́. Ni àkókò yìí ni ẹja máa ń wá oúnjẹ. Bí a ṣe ń ju òkun, fi bíìtì mọ kòkòrò dáadáa, ju òkun sínú omi pẹ̀lú ìtẹ́lọ́rùn kì í ṣe pẹ̀lú ìkánjú. Jẹ́ kí ó dúró mọ wo òkun dáadáa. Nígbà tí ẹja bá fà, tí òkun bá mì tàbí ń fà sẹ́yìn síwájú, fà á lọ́ralọ́ra, má fà á lòjijì. Nígbà tí ẹja bá jáde, lo ọwọ́ tàbí àwọn net, abo àti ìwà rere sọ́ra pẹ̀lú kòkòrò tó má bá gan-an ọwọ́ rẹ. Tí kòkòrò bá fẹ́ já ẹja, dá a padà sínú omi. Má ṣe ju ìdọ̀tí sínú omi. Àwọn ẹja tó rọrùn fún alákọkọ bẹ́ẹ̀ ni ẹja abo, tìlàpíà àti ẹja kóka. Pẹja ń kọ́ ènìyàn ní sùúrù, ìfarabalẹ̀ àti ìdákẹ́jẹ́ okan. Ọ̀pọ̀ ènìyàn máa ń lò ó gẹ́gẹ́ bí ìsinmi, ju ìdí ẹja lọ tí ó bá.

Bẹ́ẹ̀ni, mo ti fún ni ní ẹ̀jẹ̀ mi rí. Èyí ṣe lọ́pọ̀lọpọ̀ ìgbà, ṣùgbọ́n èyí yẹn sì dúró gẹ́gẹ́ bí ọ̀kan nínú àwọn ìpinnu tí mò ń ṣe tí mo fi ń ṣe ara mi lọ́lá títí dòní. Ìgbà àkọ́kọ́ tí mo pinnu láti fún ni ní ẹ̀jẹ̀ kì í ṣe pé ẹni kankan fi ipa mú mi. Ó bẹ̀rẹ̀ pẹ̀lú ìrònú kan ṣoṣo pé ẹ̀jẹ̀ tí mò ń ní, tí mò ń lò lọ́fẹ̀ẹ́ nínú ara mi lójoojúmọ́ lè jẹ́ ìgbàlà ayé fún ẹlòmíràn. Nígbà tí ìrònú yẹn bá wọ inú rẹ̀ dáadáa, kò sí bí ó ṣe lè má ṣe ronú jinlẹ̀ sí i. Mo rántí pé mo wà ní ibi tí wọ́n ti ń kó ẹ̀jẹ̀ jọ. Afẹ́fẹ́ dákẹ́, gbogbo ènìyàn sì dàbí ẹni pé wọ́n mọ̀ pé ohun tí wọ́n ń ṣe kì í ṣe kékeré. Tí ń tó jókòó, wọ́n ṣe èrò mí dáadáa. Iwọ̀n ẹ̀jẹ̀ ìlera gbogbo, ìtẹ̀sí ara, èyí fúnra rẹ̀ jẹ́ kí n mọ̀ pé a kìí ṣe lọ́fà abo ẹni tí ń fún ni ní ẹ̀jẹ̀ ṣe pàtàkì gan. Nígbà tí wọ́n bẹ̀rẹ̀, kò dùn bí mo ṣe rí kíkan abẹ́ kéékèèké ni. Iyòkù sì ń jẹ́ ìfarabalẹ̀ àti ìdákẹ́jẹ́. Mo jókòó níbẹ̀, wọ́n wá ń wọ àpò ẹ̀jẹ̀ náà tí ń kún lọ́ra lọ́ra. Mo sì ń rònú pé ó ṣe é ṣe kí èyí jẹ́ ohun tí yóò jẹ́ kí ẹni kan tún rí òwúrọ̀ mi. Ìrònú yẹn dà mí lórí jù ohunkóhun lọ. Ni àkókò yẹn, mo tún mọ̀ pé fífún ní ẹ̀jẹ̀, kì í ṣe iṣẹ́, akíkanjú tó ń pa ariwo, kò sí ẹni tó ń ké pé ó ṣe dáadáa. Ó jẹ́ iṣẹ́ ìdákẹ́jẹ́, iṣẹ́ tí ó ń ṣẹlẹ̀ láàárín ìwọ àti ìmúra ọkàn rẹ. Nígbà tí mo parí, wọ́n fún mi ní omi àti oúnjẹ kékeré. Wọ́n sì ní kín sì mi díẹ̀. Ara mi dá, mo sì mọ̀ pé ara ènìyàn máa ń tún ẹ̀jẹ̀ re sí lọ́ra lọ́ra. Lẹ́yìn ọjọ́ yẹn, ohun kan yí padà nínú mi, kì í ṣe ara mi ọpọlọ àti ìmọ́lára mi ni. Mo bẹ̀rẹ̀ sí í wo ìlera, ìpinnu àti ìrànlọ́wọ́ lọ́nà tó jinlẹ̀ sí i. Mo rí pé ọ̀pọ̀ ìgbà a ń wò pé láti ran ènìyàn lọ gbọdọ̀ jẹ́ nǹkan ńlá tàbí owó púpọ̀. Ṣùgbọ́n ẹ̀jẹ̀ fi hàn pé ohun tí ara rere fúnra rẹ̀ ń ṣe lójoojúmọ́ lè jẹ́ ìbọn tó lágbára jùlọ. Sé mò ń ṣe lọ́pọ̀lọpọ̀ ìgbà, rárá. Mo ń ṣàkóso ara mi, mo mọ ìgbà tó yẹ, mo sì mọ ìgbà tí kò yẹ. Fífún ni ní ẹ̀jẹ̀ kì í ṣe ìdíje, ó jẹ́ àṣà tí ó yẹ kí á ṣe pẹ̀lú ìmọ́lára àti ìlera. Mo tún mọ̀ pé kì í ṣe gbogbo ènìyàn ní ara wọn yóò gbà láàyè láti ṣẹ́ ní gbogbo àkókò, èyí sì dára. Ohun pàtàkì tí mo kọ̀ láti inú iriri yẹn ni pé ayé ènìyàn kún fún àǹfààní kékeré láti ṣe eré. Diẹ nínú wọn kò ní ariwo, kò sì ní ìyìn púpọ̀. Ṣùgbọ́n ipa wọn jinlẹ̀. Fífún ni ẹ̀jẹ̀ jẹ́ ọ̀kan nínú wọn ní kókó gidi. Bẹ́ẹ̀ni, mo ti fún ni ní ẹ̀jẹ̀. Ó dùn, kò sì léwu bí a bá sì ńi irorun Ó kún fún ìtẹ́lọ́rùn ọpọlọ. Ó jẹ́ ìṣe ìrànlọ́wọ́ tó dákẹ́ ṣùgbọ́n tó lágbára. Ó kọ́ mi ní pé àti ìfẹ́ ènìyàn jọ ń ṣiṣẹ́ pọ̀.